Mi ò ní ìrùngbọ̀n nítorí pé obìnrin ni mí. Àwọn ọkùnrin ló máa ń ní ìrùngbọ̀n ní, ní, ní àgbáyé yìí. Obìnrin ni émi, èmi máa ń dín irun, mọdẹ máa lu etí. Àwọn ọkùnrin ló máa ń ní ìrùngbọ̀n.

Àwọn oníbàárà jẹ́ àwọn ẹni tí wọ́n máa ń tọrọ owó láti ọwọ́ èèyàn kan sí ọwọ́ èkejì. Àwọn oníbàárà jẹ́ àwọn ẹni tí wọ́n ò ní àǹfààní láti ní owó láti fi, eh, se ètò ara wọn, láti fi tọ́jú ara wọn bó ṣe pé àti bó ṣe yẹ. Àwọn oníbàárà jẹ́ àwọn ẹni tó máa ń wá ìrànlọ́wọ́ àwọn ènìyàn yálà fún ohun kan àbí fún ohun kejì.

Rárá o, mi ò kí ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà. Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Àwọn oníbàárà ìta lọ máa ń wà tó máa ti ń tọrọ owó lọ́wọ́ oríṣiríṣi èèyàn. Ṣùgbọ́n èmi máa ń wà nínú ilé àbí kí ń wà ní ibi iṣẹ́ láti jẹun. Èmi dè máa ń se oúnjẹ mi láti ilé. Ṣùgbọ́n àwọn oníbàárà máa ń jẹ nǹkan tí èèyàn bá bù wọ́n, tí èèyàn bá fún wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi tí n bá sùn. Nígbà tí òtútù bá mú gan-an, mo máa ń fi aṣọ bora kí ooru lè mú mi. Ṣùgbọ́n tí ooru bá mú nílé, mo máa ń ṣí aṣọ bora dànù kí atẹ́gùn lè fẹ́ sí ara mi tí mo bá sùn.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìdánimọ̀ ibi iṣẹ́ mi tí mo máa ń gbé kọ́ ọrùn tí bá wà ní ibi iṣẹ́ kí àwọn ènìyàn lè mọ̀ pé ibi iṣẹ́ báyìí ni mo ti ń ṣiṣẹ́ àti pé tí n bá jáde tí ọlọ́pàá bá rí mi, tí wón bá dá mi dúró, káàdì ibi iṣẹ́ mi ni mo máa nà sí wọn ti wọ́n máa fi mọ̀ pé okay, ọmọ yìí kì í ṣe ọmọkọ́mọ, ibi iṣẹ́ ló ti ń bọ̀.

Mo máa ń rántí àláa mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo àlá ni mo máa ń rántí. Àlá tí n bá lá tí bá gbé sórí látọjú oorun tí bá jí sáyé tí mo pè yàn kan tí mo rọ àlá yẹn fún máa rántí dáadáa tó jẹ́ pé mi ò ní gbàgbé àlá yẹn. Ṣùgbọ́n àlá tí n bá lá tí n bá ti gbé sórí látọjú oorun mi tí bá máa jí mi ò ní rántí mọ́

Bí mo ṣe máa ń rìnrìnàjò mi lọ sí ibi iṣẹ́ láti ilé mi, mo máa fi ẹsẹ̀ rìn láti ilé mi dé, eh, bus stop, garage, ibi tí mọ́tò ibi iṣẹ́ tó máa ti gbé wa. Tí mọ́tò ibi iṣẹ́ bá ti dé, a wọnú, a wọnú ọkọ̀ ibi iṣẹ́ wa, ọkọ̀ ibi iṣẹ́ wa a wá gbé wa dé inú ibi iṣẹ́ wa gan gan, a bọ́lẹ̀, a dẹ́ wọ̀nù ibi iṣẹ́ inú ilé ibi iṣẹ́

Ah! Ètò ìdárayá mi ó máa ń wù mí gan-an, inú mi máa ń dùn, ara mi máa ń yá, tí n bá ti ń ṣe eré ìdárayá, boyaa bi ń pé mò ń kọrin, mò máa ń fẹ́ràn láti kọrin, màá fẹ́ràn láti jó kí inú mi má dùn. Ẹ̀hẹn, èrò ètò ìdárayá mi ó máa ń mú inú mi dùn gan-an.

Ẹ̀ ń igba kí ìgbà tí bá ti, tí ń bá ti lọ síbi iṣẹ́ ni, mo máa ṣe ètò ìmọ́tótó ilé mi. Tí ń bá ti lọ síbi iṣẹ́, gbogbo ilé ìdáná, màá mú gbogbo ẹ̀ máa gba. Inú yàrá tí mò ń sùn, títí kan ibi tí mò ń kó ẹrù sí, màá mú gbogbo ẹ̀ máa gba. Ṣùgbọ́n tí ń bá ti ń lọ ibi iṣẹ́, máa kàn gba ibi tí n bá ń sùn àti ilé ìdáná mi. Ṣùgbọ́n tí bá ti, tí ń bá ti lọ síbi iṣẹ́ rárá, ẹ̀hen, àyè máa ń wà fún mi dáadáa láti ṣe ètò ìmọ́tótó ilé dáadáa.

Ìgbà kú ìgbà tí n bá ti fẹ́ sín, mo máa ń fi ọwọ́ bo ẹnu mi, nítorí kí ìtọ́ mi má ba bá ẹlòmíì lẹ́nu àbí kí ìtọ́ mi kó má ba fọ́n ká sí ẹlòmíì lára. Tí n bá ti fẹ́ sín, mo máa fi ọwọ́ bo ẹnu mi.

Rárá o, èmi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́, nítorí pé kí ń ṣe iṣẹ́ tí mò ń ṣe níbi tí mo ti ń ṣiṣẹ́ nìyen. Iṣẹ́ tí èmi ń ṣe ni pé kí àwọn oníbàárà wa kí wọ́n pè, ní pé àwọn ó kọjú ìṣòro kan lórí àwọn nǹkan tí a ṣe tí wọ́n àwọn fi owó wọn rà, a má ma bá wọn yanjú ìṣòro ẹ̀. Iṣẹ́ tí èmi ń ṣe nìyen.

Ah! Ti mo ti pàdé ọ̀rẹ́ mi gbẹ̀yìn, ó ti pẹ́ nítorí iṣẹ́ mi ò fún mi ní ààyè. And then ìgbà tí ń bá ti ráyè, pé boyá tí mi ò bá lọ síbi iṣẹ́, ó máa ń rẹ́ mi láti jáde. Ìgbà tí bá ti-- tí ń bá ti lọ síbi iṣẹ́, tí ó bá jẹ pó ń fún mi láyè, mo máa ń fẹ́ fi sinmi kí n fi sùn, kí n lè fi ní okun àti agbára fún iṣẹ́ ní ọjọ́ kejì.

Ah! Èmi ò ní ìlera kankan lára o. Ara mi o, mi ò ní àìsàn kankan lára tí màá ma fi wá oúnjẹ tí mo le jẹ torí ìlera ara mi. Ara mi pé ṣánṣán, gbogbo oúnjẹ dè é ni mo ń jẹ kò sọ oúnjẹ tó gbé fún mi tí mi ò ní jẹ, tí ò dè ní bá mi lára mú. Gbogbo oúnjẹ tí bá jẹ báyìí ló ń bá mi lára mú.

Gba beeni, opolopo imeeli aiwulo ni mo ma n gba to ma n wonu imeeli mi sugbon igba ti ba ti ri aye ni mo ma jo ko ti inu imeeli mi ti ma, ti ma pa gbogbo e re ki aye ki o le wa dada ninu imeeli mi. Awon imeeli aiwulo po, ko si bi moye fe se, won ma n wo le lorisi risi. Igba ti ba ti ri aye naa ni mo ma pa gbogbo ere ti aye a fi le wa ni inu imeeli mi fun awon imeeli to ba wulo.

Mo fẹ́ràn aago ọwọ́ dáadáa. Mo ní wọn lórísírísì. Mo máa ń ra gan. Mo fẹ́ràn ago ọwọ́ dáadáa. Ajaja ago oní, oní chain, à mo like ẹ. Mo like ago ọwọ́. Látilẹ̀ mo like aago ọwọ́. Mo dẹ̀ máa ń ra wọn dáadáa. Ó ní wọn tó pọ̀

Bẹ́ẹ̀ni o, mo ma ń rin làálàáfíà dáadáa. Mo fẹ́ràn láti máa fi, láti máa rìn kí gbogbo ara mi ko lè nà. Mo ma ń rin làálàáfíà, ẹ̀ ṣeun, kò sí ibi tí mi ò lè fẹ́ ṣe rìn dé tó dẹ́ jẹ́ pé màá ma wó ọ̀nà. Bí mọ́tò bá ṣe ń kọjá, bó bá ṣe ń bọ̀, mo màá fi ń nu ara mi tó gun gbogbo egungun mi.

Oríṣìíríṣìí bàtà ni mo ní tí mo máa ń wọ̀ oríṣìíríṣìí ṣùgbọ́n mo máa ń fẹ́ràn láti máa wọ sneakers dáadáa. Mo fẹ́ràn láti wọ sneakers torí ẹh bí mo ṣe máa ń bí o ṣe máa rí lésẹ̀ mi, ó máa ń tù mí lára dáadáa. Tí n bá ti wọ̀ mo máa le rìn bó ṣe wù mí.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, ọwọ́ ọ̀tún mo máa ń lò màá fi ń jẹun, ọwọ́ ọ̀tún màá fi ń ṣe gbogbo nǹkan tí màá fẹ́ ṣe. Ẹ̀mọ̀, o mọ̀ pé oríṣiríṣi èèyàn ń lọ lọ́run dá, ẹlòmíì ò dá wọn lọ́ lọ́wọ́ ọ̀tún, ẹlòmíì ò dá wọn lọ́ lọ́wọ́ òsì, ṣùgbọ́n èmi ọwọ́ ọ̀tún ni mo ń lò láti fi ṣe gbogbo nǹkan.

A! Mí ò lọ sí ibi orin rí. Mí ò lọ sí ibi orin rí nítorí pé mí ọ̀ ní, mí ò ní ààyè e láti lọ, mí ò ní agbára ẹ̀ láti lọ, mí ò dẹ̀ ní èèyàn tí ó lè mú mí lọ pé "kájọ lọ". So, mi ò lọ ibi orin rí.

Ojú ọjọ́ tí oòrùn ò bá ran rárá rárá rárá tó ju bá po firí bí ẹni pé bí ojú fẹ́ rọ̀ tí gbogbo ojú ọjọ́ tí gbogbo ètùtù tí atẹ́gùn fẹ́, tí gbogbo àyíká tó tutù lólólóló iru ojú ọjọ́ yẹn ni mò fẹ́ràn jù.

Mi ò ní ètò àbò kọ̀ǹpútà o. Kọ̀ǹpútà fún rẹ gan, mi ò ní rárá. Mo ṣẹ̀ ń pète pèrò láti dá owó pọ̀ kí n lè ra kọ̀ǹpútà. Tí n bá ní kọ̀ǹpútà ni mo ṣẹ̀ má a ṣe ètò àbò kọ̀ǹpútà nítorí ìgbà tó bá bàjé.

Mo máa ń wo ìṣesí wọn, mo máa ń wo ìwà wọn, mo máa ń wo isọrọ sí wọn. Tí wọ́n bá ṣe ń sọ̀rọ̀, tí wọ́n bá ṣe ń ṣe sí ni mo ṣe máa yàn wọ́n. Ní pé ẹni tí mo lè bá ṣiṣẹ́ pọ̀ leleyi, ẹni tí mi ò lè bá ṣiṣẹ́ pọ̀ leleyi. Ìṣesí wọn, ìwà wọn, ìṣòro sí wọn àti bí wọ́n ṣe mọ iṣẹ́ sí.

Tó bá ti di ago mẹ́rin, ago mẹ́rin, ago márùn ún, ago mẹ́fà ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ṣùgbọ́n nígbà mi tí n bá ti tètè jẹun ní àkókò yẹn tí mo wá délé tí mo rí pé inu ń ta mi, màá wá oúnjẹ tí ó wúwo rárárá bí i tíì, máa pò, màá mú, màá sùn.

Rárá o, mi ò kí ń lòògùn rara, rara, rara, mi ò kí ń loogùn òyìnbó rara, rara. Tí n bá ti ṣiṣẹ́ to bá ti rẹ mí tí mo ti délé, màá wẹ̀, màá sùn, tí n bá ti sun ara mi, màá na. Ṣùgbọ́n tí n bá ti rí n pé mò ń ti ní ibà lára, màá lọ ra àgbo ìbílẹ̀, àgbo Yorùbá, màá lọ rà, màá wá mú fún ọjọ́ mẹ́ta. Tí n bá ti mú fún ọjọ́ mẹ́ta, ara mi ti yá.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára. Tí n bá ti ń jẹun, mi ò kí ń fẹ́ràn láti máa rojọ́ lórí oúnjẹ. Mò dé máa ń gbé omi sí ẹ̀gbẹ́, nítorí tí ata bá pa mi lórí, màá le tètè mú omi, a le lọlẹ̀ lára mi, kò ní lé e gbodì.

Mi ò tíì gbé iṣẹ́ kalẹ̀ báyìí o. Mo sì ń ṣiṣẹ́ o nítorí pé mi ò tíì rí iṣẹ́ míràn èyí tó tún san owó dáadáa ju èyí tí mò ń ṣe lọ. Tí n bá ti, tí n bá ti rí iṣẹ́ míràn tó ń san owó bí ọ̀nà ìlópo méjì èyí tí mò ń ṣe, ẹhen, mo lè gbé, mo lè kọ ìgbẹ́, mo lè kọ ìwé láti gbé iṣẹ́ kalẹ̀ ní pé mi ò ṣe iṣẹ́ mọ́.

Mi ò ní àkókò kan pẹ̀lú tí mo fẹ́ràn, gbogbo àkókò ni mo fẹ́ràn, gbogbo ọjọ́ náà dẹ̀ ni mo fẹ́ràn. Mi ò ní àkókò kan pàtó àbí ọjọ́ kan pàtó tí mo fẹ́ràn jù. Gbogbo ọjọ́ òun ni ìrè fún mi, òun lo' n pe ire fún mi. Gbogbo àkókò ló ń pe ire fún mi. Gbogbo oṣù ló ń pe ire fún mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fín tùràrí, màá fi dáadáa nítorí mo ọmọ sẹlẹ lé mi, ìjọ sẹlẹ ni mo ń lọ. O dẹ̀ láìkí òórùn tùràrí dáadáa, mo máa ń fẹ́, mo máa ń fín tùràrí nílé torí ó máa ń lé àwọn ẹmi burúkú sẹ́yìn.

Àdéhùn jẹ́ ǹkan tí ó máa ń mú mi lomi ọkàn dáadáa. Èmi modẹ̀ jẹ́ èèyàn kan tí n bá ṣe ṣe àdéhùn, mi ò kín gbàgbé àdéhùn yẹn láyé láyé. Èmi náà ò dẹ̀ fẹ́ kí èèyàn bá mi ṣe àdéhùn kó má mú àdéhùn ṣẹ nítorí pé ó máa ń dùn mi wọnú egungun. Nítorí náà tí bá ṣe àdéhùn pẹ̀lú ènìyàn, orí ọkàn mi gọ́ńgọ́ báyìí ló máa jókòó sí, títí tí tí máa fi mú àdéhùn yẹn ṣẹ kò tó di pé ara mi á wálẹ̀

À, data tí mo máa ń lò lọ́sẹ́ ọ̀sẹ̀, ó pọ̀ gan. Ìgbà mí tí n bá ra data oni forty gigbi, bí i ọ̀sẹ̀ kan àti ààbọ̀ ló máa ń gbé mi dì. Ìgbà mí kò n tó mi gan. Ti n bá ra oni sixty gigbi, kò kí ń tó mi fún oṣù kan. Data tí mo máa ń lò pọ̀, nítorí pé iṣẹ́ tí mo fi data ṣe pọ̀

Tábìlì iṣẹ́ mi ó rọrùn fún wa. Funfun ni, funfun ni tábìlì ìbí iṣẹ́ mi. Ó dẹ̀, bó ṣe ga, ó ga dé ibi tí ọwọ́ wa máa dé tó dé máa jẹ́ kó rọrùn láti ṣe iṣẹ́, láti lè fi ọkàn si iṣẹ́ dáadáa, kí ara òfi ni ro ọ lórí ibi tí o bá jókòó sí tó bá ti ń bá wọn ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni o, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àwọn ará àdúgbò mi wọ́n jẹ́ èèyàn, wọ́n jẹ́ ènìyàn tó ní ọ̀yàyà tó dẹ́ko èèyàn mọ́ra. Wọ́n máa ń fẹ́ràn láti máa bá èèyàn ṣe, ayẹyẹ. Bóyá ìgbéyàwó ni o, bóyá ìkómọ ni o, bóyà òkú ni o. Ẹ̀yàn gidi làwọn ará àdúgbò mi. Ìgbà mi tí ń bá fọṣọ, tí ń bá ṣàsítà, ìkannú alábàágbé, alágbele mi, alábàágbé mi nílé, ó máa ń bá mi ka aṣọ mi wọlé kí n tó dé láti ibi iṣẹ́.

Èmi ò ní ọkọ̀ o. Kódà gàn mi ò ní táyà rẹ̀. Depòdepò mo máa ní ọkọ̀. N ní ọkọ̀ o Ṣé ẹni tí oò bá ní ọkọ̀, ó máa ni oun fẹ́ ra epo. Íbo lo fẹ́ rọ́ sí? N ní ọkọ̀ o. À ṣin wojú Oluwa fún ọkọ̀ ni.

Gbogbo oúnjẹ lè mí jẹ o. Ìgbà mí mo le jẹ ìrẹsì, Ìgbà mí mo le jẹ Sẹ́mó, mo le jẹ òkèlè, Ìgbà mí o le jẹ ẹwà, Ìgbà mí o le jẹ índómì. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ láàárọ̀. Gbogbo oúnjẹ ni mò ń jẹ láàárọ̀. Èyí tí ó bá ti bá mi ni mo máa jókòó tí tí máa jẹ, tí máa yó.

Ẹ̀h, oorùn ọ̀ṣan mi o kò wọ́pọ̀, oorùn ọ̀ṣan mi kò wọ́pọ̀. Ṣùgbọ́n ìgbà mi tí n bá ti ṣiṣẹ́ tó bá ti rẹ mi, tí oorùn yẹn bá wá, màá sun oorùn yẹn. Ṣùgbọ́n ọrùn ọ̀ṣọ́ mi kò wọ́pọ̀, kò wọ́pọ̀ rárá. Alẹ́, màá sùn dáadáa lálẹ́, mà á jí láàárọ̀. Ṣùgbọ́n oorùn ọ̀ṣan yẹn kò wọ́pọ̀ ìgbà tí ó bá ti wà ni.